Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Ehn, mo maa ń ra ọjà ní ọ̀dọ̀ àwọn oníbàárà mi. Màá lọ sí ọjà, màá lọ rajà. Tí mádẹ̀ tí rajà tán, màá tàá. Mo jẹ́ ẹni tó máa ń lọ síbi kan sí Ikeji láti lọ ra ọjà ní ọjà, mádẹ̀ tà wọ́n.

Ṣé o ní ètò láti fẹ́ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Mi ò ní ètò kankan pàtó báyìí láti fi iṣẹ́ mi sí, láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn. Mo fẹ́ràn ìlú tí mo wà tí mo ti ń ṣiṣẹ́. So, mi ò ní ètò kankan láti fẹ́ iṣẹ́ sí ìlú mìíràn.